Iṣẹ́ ìtọ́jú aláìsàn ṣe pàtàkì ní agbègbè wa yìí, nítorí pé àwọn èèyàn púpọ̀ náà máa ń ṣe aláìsàn. Nítorí náà, a nílò àwọn èèyàn púpọ̀ àti gba irú iṣẹ́ yẹn. Iṣẹ́ aláìsàn, ǹkan-- ìgbà tí wọ́n máa ń wá ibi iṣẹ́, wọ́n máa ń dé ibi iṣẹ́ ní àárọ̀ kùtùkùtù, torí pé àwọn èèyàn máa wà ní àgọ́ wọn. Nítorí náà wọ́n máa fi gbogbo nǹkan wọ́n maa-- wọ́n máa pààrọ omi wọ́n máa pààrọ aṣọ bẹ́ẹ̀dì, wọ́n má pààrọ̀ nǹkan oríṣiríṣi, wọ́n máa fún wọn ní òògùn tí wọn máa mun tí dókítà sọ fún wọn kí wọ́n fún àwọn aláìsàn yẹn kí wọ́n mú.

Ojú ọjọ́ lónìí nípa ọjọ́ mi dáadáa nítorí pé gbogbo òkésà mọ̀ tútù lónìí ó sì dára fún mi dáadáa. Mo ṣiṣẹ to to mo ṣiṣẹ dáadáa mo ṣiṣẹ gbogbo iṣẹ́ ilé mo ṣiṣẹ́ gbogbo nítorí pé gbogbo okesomo tútù dáadáa ojú ọjọ sì mọ́lẹ̀ gidigidi gidi gan.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a tí ń gun kẹ̀kẹ́. Mo lè wa kẹ̀kẹ́ gidigidigidi, mo sì lè wa kẹ̀kẹ́ dáadáa. Ìgbà tí mo kọ́ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́ ni ìgbà tí mo wà ní ìwé. Mo kọ́ kẹ̀kẹ́ ṣùgbọ́n mi ò ní kẹ̀kẹ́ nílé. Wọ́n sọ fún mi kí wọ́n máa ra kẹ̀kẹ́ fún mi ṣùgbọ́n wọ́n bàá ra. Ìgbà tí mo wà ní ìwé ó dára, gbogbo àwọn ọmọ ìlú wọ́n ní kẹ̀kẹ́.

Àṣeyọrí ní, lérò mí àṣeyọrí ni pé kí o ní nǹkan tó fẹ́ ní ayé, kó sì máa ṣe àwọn iṣẹ́ tí o ní lọ́kàn, tí sì máa mú inú rẹ dùn àti ṣe lérò mi. Àṣeyọrí nìyẹn. Kó ní àwọn ẹbí rẹ, kó rí gbogbo àwọn àbúrò rẹ ṣe àṣeyọrí náà. Adùn ibẹ̀ nìyẹn.

Àwọn igbó tó wà ní tòsí mi, wọ́n ga gidigidigidi gan-an. Nítorí náà, a máa ń gé wọn. Ìgbà òjò la wà yíì, àwọn igbó yẹn sì máa ń wú dáadáa. Tí ó bá ti yá, a máa fín wọn pẹ̀lú àwọn kẹ́míkà tó máa pa wọn run. Nítorí ẹ̀fọn, àwọn igbó yẹn ò dára torí àwọn nǹkan oríṣìíríṣìí ni wọ́n máa ń wà ní ibẹ̀. Ẹ̀fọn ló ṣe pàtàkì jù torí pé kò da fún ara. Ó máa ń fa àìsàn, àìsàn náà sì léwu gidigidigidi gan. Ó léwu fún àwọn ọmọ, ó sì léwu fún àwọn ọ̀dọ́ náà àti àwọn àgbà.

Bẹ́ẹ̀ni, mò máa ń gba àwọn ímeelì tí wọ́n wúlò ní orí fóònù mi. Mi ò mọ ìdí tí mò ṣì máa ń gba àwọn ímeelì tí ò wúlò báyẹn. Nítorí náà, mi mò máa ń dílíìtì wọn, mò ṣì máa ń yọ wọ́n kúrò lórí fóònù mi. Tí mò bá ti rí wọn báyẹn, mo máa dílíìtì wọn kúrò.

Rárá, mi ò jẹ ẹni tí kì í jẹ ẹran. Mo máa ń jẹ ẹran, mo sì máa ń jẹ àwọn èso. Mo máa ń jẹ ẹran jù. Mo fẹ́ràn ẹran gidigidigidi gan. Nígbà tí, nígbà tí tí máa fẹ́ jẹun, mo máa ń fi ẹran jẹ.

Àwọn nǹkan tí máa ń so abúlé àti ìlú ńlá pọ̀ ni eré bọ́ọ̀lù. Ṣé eré bọ́ọ̀lù yẹn ó ṣe pàtàkì ó sì máa ń sọ abúlé àti ìlú ńlá pọ̀? À ń sọ̀rọ̀ pa ilé ìwé náà, ilé ìwé náà máa ń sọ abúlé àti ìlú ńlá pọ̀ nítorí pé àwọn ọmọ láti ìlú mìíràn ó máa wá àti kọ́ ìwé ní ilé ìwé yẹn. Nítorí náà o maa n so abúlé àti ìlú ńlá po.

Bí mo ti máa ń sùn, mo máa ń sùn fún wákàtí ogún. Nítorí náà, ó ṣe pàtàkì kí ẹ máa sùn dáadáa. Mo sì máa ń sùn lórí bẹ́ẹ̀dì. Mi lè sùn ní ilẹ̀lẹ́, mo máa ń sùn lórí bẹ́ẹ̀dì. Mo á sì fi aṣọ bo ara dáadáa. Nítorí náà, mo máa sùn gidigidi gan. Mo sì máa ń sùn fún wákàtí ogún. Ó ṣe pàtàkì kí ènìyàn máa níì sìn mí ní ẹ̀kọ̀kan.

Bí a ṣe máa ń tọ́jú ìyá tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ ni pé, a máa ra omi tí ó máa mu àti wípé a máa jóko jóko kó wẹ̀ kó farabalẹ̀. A máa gbo mi ka ná tí a máa fi ba gbogbo ara nítorí pé ìrora máa ti pọ̀. A máa jóko ìyá ẹ ní ìsinmi. A máa ra àwọn agolo mílìkì àti mílò tí ó máa mu torí ó máa ní ẹ̀jẹ̀ sí lára.

Mi è jẹun nínú ọkọ̀ nítorí pé kò da kí ẹ̀yin máa jẹun nínú ọkọ̀. Ó da kí èèyàn máa jẹun nínú ọkọ̀, ṣùgbọ́n ìyẹn ò gbọdọ̀ máa wa ọkọ̀ tí ẹ̀yin máa ń jẹun. Ó léwu gan an. Wọ́n sì sọ pé kí a má máa jẹun tí a bá ń wa ọkọ̀.

Bí mo ṣe máa ń rìn ìrìnàjò pẹ̀lú àwọn ọmọdé ni pé, mo máa ra gbogbo nǹkan tí wọ́n máa fẹ́ torí pé mi ò fẹ́ràn láti máa ra nǹkan lójú ọ̀nà. Mo máa dáná, mo máa ṣe gbogbo nǹkan tí mo bá nílò tí ọmọdé yẹn lè jẹ, tí ó le mu. Mo máa pèsè re kí á tó lọ sí ìrìn-àjò. Nítorí náà, mi ò rà kankan ní ojú ọ̀nà.

AKókó níbi ọjọ́ tí mo fẹ́ràn jù ní ìrọ̀lẹ́ nítorí náà mo ti dé láti ibi iṣẹ́. Nígbà yẹn ni mo lè jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́, a lè yọ lọ síta, a lè lọ jẹun, a lè ṣe gbogbo nǹkan tí àwọn ọ̀rẹ́ bá ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àti máa jíyán dáadáa. Mo fẹ́ràn iyán àti ọbẹ̀ ẹ̀gúsí tàbí iyán àti ọbẹ̀ ẹ̀fọ́. Ó máa ń lọ dáadáa. A sì máa ń gun kó fà gidigidi gan. Ṣùgbọ́n oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni àmàlà. Ṣùgbọ́n iyán náà da, ó da fún àwọn ìkómọ, ó da fún àwọn àsè, ó sì da fún ọjọ́ àjọyọ̀, ọjọ́ ìbí àbí ọjọ́ tí a gbé ìyàwó.

Ibi tó yí padà lójú mi ni ìlú Abuja. Ibi bẹ́ẹ̀ tí yí padà gidigidi gan, nítorí pé ó ti pẹ́ tí mo ti lọ síbẹ̀. Ó ti pẹ́ gan-an ni. Àwọn nǹkan, wọ́n ti kọ́ àwọn nǹkan sí etí ojú ọ̀nà, wọ́n ti kọ́ àwọn ilé ìwé, wọ́n ti kọ́ ilé àwọn oúnjẹ, wọ́n ti, wọ́n ti kọ́ nǹkan oríṣìíríṣìí sí ìlú náà.

Mo mọ bí a ti ń se ìrẹsì àti ọbẹ̀ ata dáadáa nítorí pé mo mọ̀ ṣé gidigan ìrẹsì ó kó ní ìṣòro àti ṣe tí n bá ti gbómi ka náà, ẹ̀yàn fọ ìrẹsì, omi yẹn sì gbóná gidigan. Ẹ̀yàn máa dà á si órí iná kí ẹ̀yàn máa pà bọ́ ìrẹ̀ nítorí náà kí àwọn nǹkan, àwọn dọ̀tí má lé kuró ní ìrẹsì yẹn gidigidigangan. Tí ẹ bá ti wà ṣe bẹ́ẹ̀, ẹ̀yàn máa ṣan omi yẹn kù o. Ti eyan bá ti san omi yen ku o iyán má tún gbé omí padà si orí iná ẹ̀yàn máa dà á sórí iná, kó jiná. Ẹ̀yàn máa ra ata àti ọbẹ̀ àti òróró tí ẹ ó fi dín ata yẹn. Ẹ̀yàn máa fi àwọn nǹkan adùn sínú rẹ̀ bí ẹja, bí pọnmọ, bí ẹran kí ó bá lè dùn gidigan.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn gan-an ni eré tí àwọn òyìnbó máa ń pè ní comedy. Mo fẹ́ràn eré yẹn dáadáa. Eré tí mo je àwọn èyàn o rérìn mo fẹ́ràn eré ìdárayá yẹn gán ni nítorí pé o dáa kí èyàn mo rẹ́rìn dáadáa.

Mo fẹ́ kọ́ èdè òyìnbó tí wọ́n pè ní Japanese. Mo fẹ́ràn èdè yẹn gaaani. Ìgbà tí mo wà ní ilé ìwé gíga, mo wà ní ẹgbẹ́ tí wọ́n ń kọ́ irú èdè yìí ṣùgbọ́n mi ò ráyè àti kọ́ gidigidi gan. Mo mọ bí wọ́n ṣe ń sọ ẹ káàárọ̀ ní èdè yẹn, ẹ káàsán àti ẹ káalẹ́. Mo mọ bí wọ́n ṣe máa ń sọ ní èdè yẹn ṣùgbọ́n mo fẹ́ kọ́ èdè yẹn gidigidigidi gan.

Bí mo ṣe dé ibi tí mo wà nísinsìnyí, mo máa dúpẹ́ pẹ̀lú, pẹ̀lú, mo máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tó fún mi tí mo fi dé ibi tí mo wà nísinsìnyí. Kò, kò, kò da kí èèyàn má dúpẹ́, aláìmọ́ore ni. Bí mo ṣe dé ibi tí mo wà nísinsìnyí ni pé pẹ̀lú agbára Ọlọ́run mo fi dé ibi tí mo wà nísinsìnyí.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù, mo máa ń lọ, mo máa ń ṣe àwọn ìpàdé kọ̀ọ̀kan lórí fóònù. Àwọn ìpàdé ní àwọn áàpù bí i Google Meeting àti Zoom. Mo máa ń lọ, mo máa ń ṣe àwọn ìpàdé ní àwọn áàpù báyẹn. Ó sì da nítorí pé à ti ìpàdé máa ń nira, tí a bá pàdé lórí àwọn fóònù yẹn, ó máa ń jẹ́ kí a lè tètè sọ̀rọ̀ ní ibi tó jìnnà sí ara wa.

Iye owó ń yípadà ní agbègbè wa dáàdàá nítorí pé owó tí ó wà ní agbègbè wa yìí kò lè ra nǹkan gidi, pàápàá nítorí pé kò sí owó òní ìyí mọ́ ní agbègbè wa yìí. Nítorí náà, àwọn èèyàn tùn ń ṣiṣẹ́ lórí iṣẹ́ kí wọ́n ba lè jẹun ní agbègbè tí a wà yìí, owó òní ìyí mọ́ kò sì rọrùn fún wa níbí bí.

Mo máa ń tọ́jú ekaná mi dáadáa nítorí pé ó dáa kí a máa tọ́jú ìkaná. Ikana ṣe pàtàkì ni oúnjẹ jíjẹ tí àba ń jẹ pẹ̀lú nkán ti a máa mú amọ o má fí àwọn ọbẹ ti a fì máa ge ekana, mo fi má gé àwọn ekana mí tí o ba ti gun. Nítorí na, tí ekana bá gùn jù, idọti má wọnú ibẹ ti kòsí dá fún ara wa.

Ohun tí máa ń bí mi ní inú gidigidi ni kí èèyàn mú nǹkan mi kó má bá mi sọ̀rọ̀ kó tó mú, kíí dùn nínú mi dáadáa. Nítorí pé kò da kí èèyàn mú nǹkan èèyàn kó má lè bèrè kó tó mú, kò dára rárá. Ǹǹkan tí máa ń bí mi nínú gidigidi nìyẹn.

Mi ò mọ̀ bí-- mo mọ bí wọ́n ti ń wẹ̀, ṣùgbọ́n mi ò mọ bí wọ́n ti ń wẹ̀ odò. Mo mọ bí wọ́n ṣe máa ń wẹ̀, mo máa ń fi kẹ̀ǹkẹ̀n àti ọṣẹ wẹ̀ àti omi tó da wẹ̀. Nítorí náà kí èèyàn máa wẹ̀ lójoojúmọ́, ó dára fún ara, torí kí èèyàn máa le yọ àwọn idẹ̀tí kúrò ní ara. Kí èèyàn máa wẹ̀ bí èèmejì ní ojúmọ́, àárọ̀ àti alẹ́, ó da gidigidi gan fún ara.

Bí mo ṣe máa ń gbaradì fún ìrìnàjò ni pé, mo máa ń kó gbogbo àwọn nǹkan tí màá nílò. Màá sì, mo sì máa ń wọ aṣọ tó fúyẹ́ lára, mo sì máa ń wọ àwọn bàtà tí ó fúyẹ́ lẹ́sẹ̀ náà. Baye ni mo se maa n gbara di fún irin ajo. Irin ajo se koko ki eeyan gbara di gidi gidi gan nítorí wípé eeyan gbodo ni gbogbo àwọn nkan ti ole mu ara eeyan fuye ni irin ajo to ba ji náà. Tó bá ìrìnàjò èèyàn jìnnà gan-an, èèyàn máa gbaradì fún ìrìnàjò tó bá jìnnà.

Yara ti mo fẹ́ràn ju ni yara mi, ṣùgbọ́n a ni yara to po nínú ile. Yàrá tí mo fẹ́ràn jù ni yàrá tí mo máa ń sùn. Yàrá tí bẹ́ẹ̀dì wà, tí fáànù wà n nú rẹ̀. Yara ti mo fẹ́ràn ju niyen ṣùgbọ́n a ní àwọn yàrá púpọ̀ nínú ilé. A ní yàrá àwọn àlejò, a ní yàrá oúnjẹ, a sì ní yàrá tí a ti ń wẹ̀.

Ọkọ́ fífọ̀ dára gidigidi gan, nítorí náà mi ò ní ọkọ́ báìbàì báìbàì. Ṣùgbọ́n ní ọjọ́ tó bá ń bọ̀, lágbára Ọlọ́run, mo máa ní ọkọ̀. Mo sì máa ra ọkọ́ tó dára nígbà tó bá ń bọ̀. Ní but níìsín báìbàì báìbàì, mi ò ní ọkọ́.

Nígbà tí mo ná àwọn aládùúgbò mi lọ́wọ́ ni ìgbà tí kò sí omi nílùú, mo ní omi nílé. Ni tank omi nile to tóbi gan. Nítorí náà, a máa ń fún àwọn ará àdúgbò ní omi ní ọ̀fẹ́.